Ní side ọ̀dọ̀ wa yìí wọ́n, wọ́n ń lo igi dáadáa àti èédú. In fact, àti ẹ ní àwọn special eh stove kan tó yẹ pé èédú ni wọ́n fi ń, ni wọ́n fi ń lò o. Chaco-- àwọn máa ń pè ní chaco, chaco stove. So torí kerosene àti gas ó ti wọ́n burúkú ǹṣin níbí. And then gas cylinder gan tó ti wọ́n, so àwọn tí wọ́n lè afford ẹ wọ́n máa ń lo igi àbí èédú fi soúnjẹ.

Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀, normally mo máa ń ní, mo ní alarm tí mo set sórí fóònù mi tó jẹ́ pé tí aago márùn-ún pẹ̀lú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bá ti lù báyìí, màá dìde, màá pa alarm yẹn, so màá tún nà rá mi kalẹ̀. Tó bá ti dé nǹkan bí i aago márùn-ún àbọ̀, mà á jí, mà á gbàdúrà. Timó bá ti jí tí mo gbàdúrà tán, mo kan le dìde kí n ṣe push up bí i twenty push up or fifteen push up, kí n lọ wẹ̀. Timó bá ti wẹ̀, mà á jẹun. Mà á máa lọ ibi iṣẹ́. Ọjọ́ tí o bá si oúnjẹ, màa máa lọ ibi iṣẹ́. To ba ti se díẹ̀ ti mo de ibi iṣẹ́ ni nkan bi aago méjìlá, maa lo jẹun timo ba de ti jẹun, ti mo close, maa padà wale tí mo bá ti délé ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Bimo ṣẹ̀ nṣẹ̀ níyẹn.

Tí mo bá ti sín mo máa ń bo imú mi ni. Mo máa ń bo imú mi àti ẹnu mi pẹ̀lú handkerchief especially tí mo bá ti wà nínú àwọn ẹ̀rọ, or tí mo wà ní ọ́fíìsì. Mi i kii jáde láìsí handkerchief. Kò sí ibi tí mò ń lọ tí mi ò mú handkerchief dání. So, in case irú nǹkan yẹn bá fẹ́ ṣẹlẹ̀ tí mo bá fẹ́ sín, mo máa ń lo handkerchief, màá bo imú mi.

Nibiyi, a ma n ran ara wa lọ́wọ́ dáadáa ni àdúgbò wa yìí. Especially ilé tí mo ti ẹ̀ wà. A máa ń. Compound tí mo wà a máa ń ran ara wa lọ́wọ́ dáadáa. Ìgbà kan wà tó jẹ́ pé àwọn alábágbélé pọ̀ mi máa ń wá yá, máa wá yá pressing iron mi, màá dẹ̀ gbé fún wọn. Emi náà, ti mo ba fe lo ponmi, ti mo nidi wheelbarrow ti ma fi ti omi àwọn jerrycan, mo máa gba wheelbarrow. Wọn á fún mi ní wheelbarrow. Ìgbà míì, màá lọ pọn omi. Tí mo bá pọn omi tán, tí omi tìti emi bá ti kún, mo máa gbé omi náà fún wọn. So a máa ń ran ara lọ́wọ́ dáadáa.

Ah! Iṣe tó nira jù fún mi kí n má parọ́ òun ni àti máa fọṣọ. Àti madọsọ àti atimalọsọ. Ó máa, ó máa ní ìṣòro fún mi gidi. Àmọ́ tí mo bá dẹ̀ ti bẹ̀rẹ̀ síí fọṣọ yẹn, màá rọ́jú fọ̀ ọ. Tí mo bá tún ti ń lọ ṣọ, mo máa ń rọ́jú lọ ni. Àmọ́ àwọn, àwọn iṣẹ́ tó ń, tó ń fún mi ní ìṣòro ń ṣe ni ẹ.

A máa ń ṣàjọyọ̀ ìkórè ní ṣọ́ọ̀ṣì wa. Ìkórè ọmọdé àti ìkórè àgbà. Ta bá tí fẹ́ ṣe àwọn ìkórè a máa ń pẹran, a máa ń soúnjẹ, a máa. A máa invite àwọn ṣọ́ọ̀ṣì mìíràn wọ́n máa bá wa, wọ́n máa bá wa ṣerẹ, wọ́n máa bá wa, ṣe àjọ̀dún. Adẹ̀ máa ń ṣalaga nígbà àwọn ìkórè yẹn.

Uhm, ìgbà tí mo ń ta ja ìsíni mi o ta ja tán, àtún, àtún, àtún, tí mo bá ti ń ta ja, bí mo máa ṣe rí pé, bí mo máa ṣe rí dájú pé ọjà mi dára ni pé, mi ò ní máa ra ja tó, tí ò da láti, láti ó ṣẹ̀. Eh, tí mo bá ti mọ pé ọjà yìí yóò dáa, mo dẹ̀ fẹ́ maintain, eh, relationship tó dáa pẹ̀lú àwọn customer. Ọjà tó dáa tó dáa ni màá máa ra, mi ò ní máa ra ọjà tó jẹ́ pé, eh, àwọn customer máa complain lórí. So, ǹkan tó wà níbẹ̀ nìyẹn.

Àwọn ẹ̀rọ ológbón, àwọn ẹ̀rọ ológbón tí mo ní nílé mi, TV pẹ̀lú satellite nìkan ni mo ní ẹ̀rọ ológbón tí mo mọ̀ tí mo ní nílé mi. Ibi iṣẹ́ ni mo ti ní kọ̀mpútà. Nkan tó, nǹkan kọ̀mpútà ni mo ní níbi iṣẹ́ tí mò ń lò.

Lóòótọ́, èmi ò le yè rí ìgbà tí mo kẹ́yin wọ ọkọ̀ akẹ́rù o. O ti pẹ́ tí mo ti wọ ọkọ̀ akẹ́ro, o ti pẹ́. Ìgbà yẹn gan an mo wọ lọ sí ìbi tí a ti fẹ lọ ṣe idibo ni so o ti pẹ́, o ti, o ti ju bí nǹkan ọdún mẹ́wàá lọ.